Ètò ìdárayá mi ní ẹ agbègbè ibi tí mo wà nítorí àwọn ohun tí a fi ń ṣe ètò ìdárayá kò sí ní àrọ́wọ́tó púpọ̀. Ohun tí mo má ń ṣe, pàápàá jùlọ ní kí ń má a rìn ní òwúrọ̀ fún bí ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú. Tí n bá dẹ̀ ṣe ilé ìtàn má a wá ṣe eré ìdárayá díẹ̀ ní inú yàrá mi, èyí má ń eh darí mi láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ó dẹ̀ má ń jẹ́ kí ara mi yá gágá, àwọn nǹkan tí mò ń ṣe nìyí.

Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọwọ́. Kí ti ẹ ni a ń pè ní ìgbàgbọ́ atọwọ́dọwọ́. Nítorí ní ilẹ̀ Nàìjíríà tí a wà yìí, níbi tí wọ́n bí mi sí tí mo dẹ̀ jẹ́ ọmọ Nàìjíríà gidi, ìgbàgbọ́ wa wà ní ayé àtijọ́ tí àwọn èèyàn dẹ̀ ṣi ń ṣe títí di ayé òde òní. A ní àwọn tí wọ́n ń sin, ti woń sin Ọ̀ṣun. A ní àwọn tí wọ́n ń ṣe, ẹ́, ìgbàgbọ́ ti Ṣàngó. A ní àwọn tí wọ́n ń ṣe ìgbàgbọ́ ti Ògún. A ní àwọn tó jẹ́ pé ifá ni wọ́n ń tẹ̀. Gbogbo àwọn ìgbàgbọ́ yìí pátápátá ni ó ti wà. A ti ẹ ní àwọn tó jẹ́ pé egúngún ni wọ́n ń bọ̀. Ṣùgbọ́n gbogbo ìgbàgbọ́ yìí ó nawọ́ sí ohun kan tí ó jẹ́ pé gbogbo wọn sọ pé Olódùmarè ni àwọn ń sìn. Èmi náà dẹ̀ mọ̀ wípé òtítọ́ ni. Ọ̀nà tí oníkálùkù ń gbà sín Olódùmarè ló yàtọ̀ síra wọn. Kí wá ni ìgbàgbọ́ atọwọ́dọwọ́. Awon ní ìgbàgbọ́ bí i ti kìrìsìtẹ́nì tàbí ti ìsílámù tí a mọ̀ ní ìgbàgbọ́ àti ìmàle ní ilẹ̀ Nàìjíríà yìí. Àwọn ìgbàgbọ́ yìí, méjì yìí ni mo mọ̀ wípé ó ṣe kókó jù lọ. Ní ìkan nínú wọn, dẹ̀ ní eléyi tí à ń pè ní ti kìrìsìtẹ́nì tí èmi dẹ̀ jẹ ẹni tí ó gbàgbọ́ nínú Jésù Kristi gẹ́gẹ́ bí ìkan lára àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́ yìí. Ìgbàgbọ́ yìí ni àwọn òyìnbó mú wá sí orílẹ̀ èdè wa. Ibi tí wọ́n dẹ̀ ti beẹ̀rẹ̀ ìgbàgbọ́ yìí ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fún, fún àwọn, ẹ́, àwọn ìyá wa àti bàbá wa ní àwọn nǹkan tí wọ́n nílò. Èyí ni wọ́n fi bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fún wọn ní ohun gẹ́gẹ́ bí ẹni tí à ń pè ní mats. Wọ́n fún wọn ní àwọn ohun mèremère bí i àtùpà tí à ń pè ní lantern ní èdè òyìnbó. Wọ́n fún wọn ní àwọn nǹkan yìí. Wọ́n dẹ̀ fí ń fà wọ́n mọ́ra. Títítítítítítítítí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọn ní bí a ṣe ń kàwé. Ni àárín ibi tí wọ́n ti ń kọ́ wọn bí a ṣe ń kàwé yìí ni wọ́n ti wá mú ẹ̀sìn atọwọ́dọwọ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi hàn wọ́n. Díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ìgbà tó yá, wọ́n gbé bíbélì lé wọn lọ́wọ́. Àwọn tí ó ṣe ti mùsùlùmí wọ́n gbé kùránì lé wọn lọ́wọ́. Àwọn ohun ìgbàgbọ́ yìí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa fi tẹ̀ wá létí nígbà tí wọ́n ti, ẹ́, fi, tí wọ́n ti gba ọkàn àwọn bàbá wa àti ìyá wa ní ayé àtijọ́. Èyí dẹ̀ ni àwa náà gbọ́njú bá ní ọwọ́ àwọn màmá wa tí wọ́n ti di kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Ìgbàgbọ́ atọwọ́dọwọ́ yìí ó jẹ́ ìgbàgbọ́ tí ó tọ́ka sí bí a ṣe le de ọdo Olódùmarè láì ṣe akitiyan púpọ̀ ju bí a ṣe ń ṣe é ní ti ìbílẹ̀ wa ní, ní Nàìjíríà yìí. Nítorí pé àwọn ìgbàgbọ́ tí ó jẹ́ ìgbàgbọ́ tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn bàbá bàbá wa tí wọ́n ń ṣe. Àwọn ìgbàgbọ́ yìí wọ́n mú wàhálà díẹ̀ lọ́wọ́ bí i pé tí wọ́n ò bá ta ẹ̀jẹ̀ sílẹ̀, kò lè sí ìràpadà. Ṣùgbọ́n ìkan lára àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́ tí ó jẹ́ kìrìsìtẹ́nì tí èmi fọ̀wọ́ sí tí mo dẹ̀ ń sìn, ó ti sọ fún wa wípé Jésù Kristi tí ó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀, ó ti ṣe fún wa ní ẹ̀ẹ̀kan, kò dẹ̀ sí pé ó tún ń tun ṣe mọ́. Ṣùgbọ́n àwọn ìgbàgbọ́ ti ìbílẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo ìgbà tí èèyàn bá ti dẹ́ṣẹ̀ tàbí tí èèyàn ti ṣe àwọn nǹkan kan tí kò yẹ kó ṣe ni ó máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Àwọn ẹ̀jẹ̀ tí wọ́n dẹ̀ ń ta sílẹ̀ yìí ó jẹ́ ohun tí ó ní ọ̀pọ̀lọpọ̀ lára púpọ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ atọwọ́dọwọ́ yìí ó ṣe é lẹ̀ekan fún wa tí ó mú ìrọ̀rùn wá bá wa wípé tí a bá ti dẹ́ṣẹ̀ sí Olódùmarè, a ní, ẹ́, ẹni tí ó jẹ́ pé ó ti san gbogbo gbèsè yìí ní ẹ̀ẹ̀kan pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀, ẹni tí à ń pè ní Jésù Kristi. Ẹ̀jẹ̀ tí ó dẹ̀ ta sílẹ̀ yìí kò tún nílò láti ta sílẹ̀ mọ. Èyí tí ìgbàgbọ́ atọwọ́dọwọ́ tí ó fi fún wa. Èyí dẹ̀ ni àwa náà dẹ̀ ń tẹ̀lé. Nítorí náà mo gbàgbọ́. Mo dẹ̀ jẹ ẹni tí ó jẹ́ ẹni tí ó ń sin ìkan lára àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́ ti kìrìsìtẹ́nì.

Ìtọ́jú ara ó ṣe pàtàkì nítorí pé tí a ò bá tọ́jú ara oríṣiríṣi àìsàn ni ó lè wọ ara ènìyàn àti pé gẹ́gẹ́ bí obìnrin tí a ò bá tọ́jú ara ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní àìsàn oríṣiríṣi ṣe lè wọ inú àgọ́ ara obìnrin ju ti t'ọkùnrin lọ. Bí mo de ṣe jẹ́ ọmọbìnrin, mò ń láti tọ́jú ara mi dáadáa. Ìtọ́jú ara pín sí oríṣiríṣi ọ̀nà. A ń tọ́jú irun orí, a ń tọ́jú ẹnu, eyín, a ń tọ́jú ahọ́n pàápàá, a ń tọ́jú, ẹm, a ń tọ́jú àwọn ẹ̀hà ara wa, a ń tọ́jú ojú wa náà, a dẹ̀ ń tọ́jú ẹ̀hà tí ó farapa mọ́ ní abẹ́ wa gẹ́gẹ́ bí obìnrin. Àwọn oríṣiríṣi ìtọ́jú ara yìí ni à ń láti máa yẹ̀wò fínnífínní, ni a dẹ̀ ń láti máa ṣe kí ara wa lè pé kí a má ba à kó àìsàn ká àìsàn. Bí mo ṣe ń tọ́jú ara mi nìyí, tí n bá jí ní òwúrọ̀ ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ṣe ni pé kí n lọ fọ ẹnu mi. Ṣùgbọ́n kí n tí ẹ̀ tó lè fọ eyín mi, èmi máa ń kọ́kọ́ mu omi ò. Nítorí pé wọ́n sọ pé omi náà dára fún ara. Èyí tí èmi dẹ̀ rò pé ara ìtọ́jú ara náà ni. Nítorí omi ó wúlò ní ọ̀nà púpọ̀. Tí n bá wá ti mu omi tán, lẹ́yìn ìgbà yẹn ni màá wá wọ ilé ìwẹ̀ lọ. Tí n bá wọ ilé ìwẹ̀, màá mú àwọn ohun tí a fi ń fọ ẹnu gẹ́gẹ́ bí búrọ̀ṣì àti, ẹ, mákílínì tí, ẹ́, a fi ń fọ ẹnu. Màá fi sí orí búrọ̀ṣì fọ eyín yìí. Màá dẹ̀ fọ eyín mi kí ó mọ tónítóní. Tí n bá fọ eyín tán, màá tún fọ ahọ́n mi pẹ̀lú nítorí gbogbo ẹ̀ ni ó ń bá ara wọn ṣiṣẹ́ pọ̀. Tí n bá ti fọ tán, màá bu omi sẹ́nu, màá fi ṣan àwọn ohun èlò tí wọ́n ti ṣe tí a fi sórí búrọ̀ṣì fi fọ eyín yìí, màá ṣàn kúrò ní ẹnu mi. Ni ẹ̀yìn èyí ni màá wá bẹ̀rẹ̀ sí ní máa fi ọṣẹ fọ ojú mi. Tí n bá fọ ojú mi tán, màá bo omi, màá fi fọ ọṣẹ kúrò ní ojú. Màá wá wọ bẹ̀rẹ̀ sí ní máa fọ ara mi. Màá wẹ ara mi láti ojú mi títí dé ìgi-ìgi-ìgìsẹ̀ mi ní eléyìí tí à ń pè ní, ẹ́, toes. Àwọn ìka ẹsẹ̀ mi, màá fọ gbogbo wọn gbogbo, àárín wọn ni màá fọ tí ó máa mọ́ tónítóní. Màá dẹ̀ bo omi, màá fi ṣan ara mi. Tí n bá ṣe èyí tán ni màá wá mú tówẹ́lì, màá fi nu ara mi. Ara ìtọ́jú ara náà ni pé a ń fi ìpara pa ara. Nítorí pé tí a bá lo ọṣẹ tán láti wẹ̀, tí a bo omi ṣàn-nù, tí a fi tówẹ́lì nu omi kúrò ní ara, tí a ò bá fi ìpara pa ara, àwọn, ẹ́, ara yìí, àwo ara wa tí à ń pè ní skin ní èdè òyìnbó kò ní lè, ẹ́, jọ̀lọ̀ dáadáa. Nítorí èyí ni mo ṣetún máa ń fi ìpara tí à ń pè ní kírímù tí mo fi ń pa ara mi. Màá pa ojú, màá pa, ẹ́, ọwọ́, màá pa ara, màá pa ẹsẹ̀, gbogbo ẹni màá pa pẹ̀lú ìpara tí ara mi yóò sì máa dán. Tí n bá wá ṣe eléyìí tán, ara títọ́jú ara náà ni pé kí a wọ aṣọ tí ó dára ní àkókò tí ó yẹ. Nítorí pé ìgbà òjò, aṣọ wà fún ìgbà òjò, aṣọ wà fún ìgbà ẹ̀rùn, aṣọ tí ó ṣe déédéé fún oríṣiríṣi ìgbà tí à ń pè ní weather ni ó yẹ kí a máa wọ. Èmi òdẹ̀ kí n fi eléyii ṣeré rárá. Mo máa ń wọ aṣọ tó yẹ ká wọ̀ ní àkókò tí ó yẹ ká wọ̀. Mi òdẹ̀ kí ń fi ara mi sílẹ̀ kí òòrùn kí ó má bàá ba ẹhùn awọ ara mi jẹ́. Bẹ́ẹ̀ ni òjò kò gbọdọ̀ bá awọ ara mi jẹ́. Nítorí náà ni mo ṣe máa ń wọ ẹ̀wù tí ó yẹ kí n wọ̀ ní àkókò tí ó yẹ kí n wọ̀. Àwọn bí èmi ṣe ń tọ́jú ara mi rèé o. Ṣùgbọ́n bí mo ṣe sọ sí iwájú, mi ò kí ń fi oúnjẹ tó dára ṣeré rárá. Mo máa ń jẹ oúnjẹ tó dára. Nítorí náà ni mo ṣe máa ń jí ní òwúrọ̀ tí mo máa ń kọ́kọ́ mu omi. Oúnjẹ tó dára tó wúlò fún ara, mọ́ náà ni mò ń jẹ. Nítorí pé èmi mọ̀ pe gbogbo eleyii ni ìtọ́jú ara.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? Ní kí n bá, tí n bá fẹ́ máa ka iye ọjọ́ tí mò ń ní fún ìsinmi ọdọọdún, ó fẹ́ pọ̀ díẹ̀ o. Nítorí pé èmi ò kí n fi ìsinmi ṣeré rárá. Ọjọ́, ìsinmi méjì ni mo máa ń yẹ̀wò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Nítorí ní ọ̀sẹ̀ tí ó jẹ́ ọjọ́ méje tí ó wà ní àárín ọ̀sẹ̀, ọjọ́, ẹtì àti àbámẹ́ta, èyí tí ó já sí Saturday àti Sunday ni mo máa ń lò láti sinmi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Tí a bá dẹ̀ wá yẹ eleyi wo, ní àárín oṣù kan, tí ó jẹ́ ọ̀sẹ̀ mẹ́rin ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀sẹ̀ mẹ́rin ni a máa ń rí nínú oṣù, tí ó jẹ́ ọjọ́ méje ní ọ̀nà mẹ́rin, tí o-- èyí ni ó fi já sí ọ̀sẹ̀ mẹ́rin nínú oṣù. Bótilẹ̀ jẹ́ pé ìgbà mìí oṣù lè jẹ́, ẹ́, mọ́kànlé ni àádọ́ta, èyí tí ó jẹ́ thirty one. Tàbí nígbà míì ó lè jẹ́ méjìdínníàádọ́ta, ó lè jẹ́ ókándínníàádọ́ta, ó lè jẹ́ àádọ́ta gan gan. Ṣùgbọ́n ní àárín àwọn ọjọ́ tí mo dá rúkọ yìí, méjì ni mo fi ń sinmi ní àárín ọ̀sẹ̀ kan. Ní àárín oṣù kan, a máa rí bí i ọjọ́ mẹ́jọ tí mo fi ń sinmi. Tí a bá wá fẹ́ ká ní ọjọ́ mẹ́jọ ní àárín oṣù méjìlá, a ti rí tó ọjọ́, mẹ́rindínní ọgọ́rùn ún tí mo mọ̀ tí à ń pè ní ninety six days. Mẹ́rin ó dín ní ọgọ́rùn ún, èyí ni èmi ń lò láti sinmi o. Bí ó tilẹ̀ jẹ́ pé ní ẹ̀ẹ̀kọ̀kan ọjọ́ ẹtì nígbà míì mo lè ṣe iṣẹ́ ránpẹ́ nínú ilé. Èyí ò já sí wípé mò ń jáde lọ ṣiṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ bio jí oji mi ni mò ń ṣe. Èyí tí ó já sí pé mo máa ń ṣe iṣẹ́ ní abẹ́ ọ̀gá ni. Èmi jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ olùkọ́. Iṣẹ́ olùkọ́ ni mo kọ́ ní ilé ìwé tí mo lọ. Mo lọ sí ilé ìwé olùkọ́ tí ibi tí wọ́n ti ń kọ́ àwọn tí ó ń kọ́ ni. Mo tún wá lọ sí ti yunifásítì, mo tún lọ kọ́ ẹ̀kọ́ olùkọ́, mo tún wá ṣe ìpele tí ó ju èyí lọ tí à ń pè ní master ní inú ẹ̀kọ́ olùkọ́. Nítorí náà tí a bá ti ṣe iṣẹ́ ọjọ́ márùn-ún tán, bí àwọn ọmọ náà ṣe máa ń sinmi ní ọjọ́ ẹtì àti àbámẹ́ta, bẹ́ẹ̀ náà ni àwa olùkọ́ náà ń sinmi. Àti pé yàtọ̀ sí èyí, a tún máa ń ní, ẹ́, eléyìí tí à ń pè ní holiday tí àwọn ọmọ máa ń lọ fún ìsinmi ọlọ́jọ́ ránpẹ́ tàbí ọlọ́jọ́ gígùn bí ìjọba bá ṣe darí wọn. Awá náà máa ń sinmi àti pé èmi gẹ́gẹ́ bí olùkọ́, èmi náà máa ń gba àwọn ọjọ́ yìí. Ṣùgbọ́n ní pàtó tí a bá ń wò ó ní àárín oṣù kan, wipé ní oṣooṣù, ibi tí mo lè tọ́ka sí láì wó lẹ̀méjì, pé òun ni pé mò ń ṣe ìsinmi ọjọ́ ẹtì àti àbámẹ́ta tí ó jẹ́ ọjọ́ mẹ́jọ ní àárín oṣù bí mo ṣe sọ síwájú. Ọjọ́ mẹ́rindínní ọgọ́rùn ún ní àárín ọdún. Ṣùgbọ́n mi ò lè sọ pé mò ń lo gbogbo ọjọ́ yìí pátápátá fún ìsinmi. Torí pé àwọn ìgbà kan wà tí ó jẹ́ pé a lè ní nǹkan díẹ̀ tí a fẹ́ ṣe tí kò ṣe é fisílẹ̀ títí di ọjọ́ ajé, èyí tí ó jẹ́ Monday, àwọn ọjọ́ tí mò ń lò ni yi.

Gẹ́gẹ́ bí adarí, ẹ, ilé ìwé tí mo wà. Mo máa ń yan àwọn alábàásisẹ́ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Nítorí pé ìṣe tí mò ń ṣe bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé iṣẹ́ teacher ni, iṣẹ́ olùkọ́. Tí mi ò bá yan àwọn tí ó yẹ kí n yan, tí ó máa fi rọrùn fún iṣẹ́ tí mò ń ṣe, ó máa f-- ó máa, ẹ̀, yọ iṣẹ́ sílẹ̀ fún mi. Àti pé tí a ò bá kọ́ àwọn ọmọ yìí dáradára, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni ó máa mú ọmọ wọn kúrò ní ilé ìwé ibi tí a ti ń ṣiṣẹ́. Ìdí nìyí tí ó fi jẹ́ pé yíyan àwọn tí à ń bá ṣiṣẹ́ pọ̀ ó ṣe kókó kí a wọ àwọn tí ó, tí ó yege nínú ẹ̀kọ́ wọn kí a tó lè gbà wọ́n síbi iṣẹ́. A dè ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a máa ń gbà láti wo bí wọ́n ṣe o-- è--yége tó ní inú iṣẹ́ tí wọ́n sọ pé àwọn ń ṣe. Kí tí a bá fẹ́ gbà àwọn èèyàn fún iṣẹ́ teacher, a máa kọ́kọ́ bèèrè oríṣiríṣi nǹkan ní ọwọ́ wọn. Àti pé a máa bèèrè wipé níbo ni wọ́n ti kàwé, níbo ni wọ́n kàwé dé, kí ni wọ́n kọ́ ní ilé ìwé gíga tí wọ́n lọ. Èyí máa ràn wá lọ́wọ́ láti mọ̀ bóyá wọ́n ti ẹ̀, ó, a lè gbà wọ́n fún iṣẹ́ tí a nílò wọ́n fún. Tí ó bá jẹ́ pé a lè gbà wọ́n fún iṣẹ́ tí a nílò wọ́n fún, a máa pè wọ́n jókòó. A máa ṣe ohun tí àwọn òyìnbó ń pè ní interview. Bí ìfọ̀rọ̀, ẹ̀, wẹ́ni-- wọ, ẹ̀, wá ọ̀rọ̀ lẹ́nu ènìyàn. Èyí ni a máa ń lò láti bèèrè oríṣiríṣi ìbéèrè ní ọwọ́ wọn. Ìbéèrè bí, "báwo ni ẹ ṣe mọ̀ nípa iṣẹ́ tí ẹ wá fún?" Tá tí ẹ ni ó sọ fún yín pé àwọn wá ẹni tí ó máa bá wa ṣiṣẹ́ ní ilé ìwé yìí. Kí ni ẹ̀yin ṣe ní ilé ìwé gíga tí ẹ lọ? Kí lẹ kà ńbẹ̀? Tí a bá wo gbogbo èyí tán, a máa bere lọ́wọ́ wọ́n pé kí ni wọ́n tie rò pé wọ́n lè fi kún ilé ẹ̀kọ́ tí wọ́n wá láti wá iṣẹ́ wá yìí. Kí ni wọ́n lè ṣe tí ó fi máa dára sí i? Báwo ni wọ́n ṣe fẹ́ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí wọ́n máa wẹ̀, tí wọ́n máa yán kainkain? Báwo ni wọ́n ṣe máa ṣe gbogbo nǹkan tí wọ́n nílò láti ṣe tí wọ́n máa lè fi ẹ̀kọ́ yìí ye àwọn ọmọ yìí dáradára? Kí ni ohun tí wọ́n nílò láti ṣe iṣẹ́ yìí dáradára? Báwo ni wọ́n ṣe lè dárí àwọn ọmọ yìí? Báwo ni wọ́n ṣe lè tọ́ wọn sí ọ̀nà tí ó yẹ nínú iṣẹ́ tí wọ́n fẹ́ wá gbà yìí? Kí ti ẹ ni àwọn nǹkan tí wọ́n rò wipé ó máa wúlò fún wọn láti ṣe iṣẹ́ olùkọ́ yìí dáradára? Kí ni àwọn nǹkan tí wọ́n nílò tí wọ́n rò pé ó máa ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí àwọn ọmọ yìí kí ó yẹ iṣẹ́ tí wọ́n fẹ́ kọ́ wọn kí ó yé wọn dáradára? Báwo ni àwọn nǹkan tí wọ́n ti kọ́ síwájú ṣe lè wúlò fún àwọn ọmọ yìí? Àti pé níbo ni wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí. Ṣé níbi tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí ṣe wọ́n lé wọn kúrò ni? Àbí àwọn fún ara wọn ni wọ́n rò pé ó tó àkókò fún awọn láti tẹ̀síwájú. Bóyá nítorí pé wọ́n fẹ́ owó tó ju ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ àbí ṣe ni wọ́n lé wọn kúrò ní ilé iṣẹ́ ilé ìwé tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nítorí pé wọ́n ò ṣiṣẹ́ wọn dáradára. A, tí a bá wá ṣe gbogbo ìwádìí yìí tí a rí pé wọ́n, wọ́n yẹ láti wọ́n, wọ́n ṣe, wọ́n yege láti gbà sí ilé iṣẹ́ ilé ẹ̀kọ́ wa. Àwọn nǹkan mìíràn tí a tún máa bèèrè lọ́wọ́ wọ́n ni pé, ṣe wọ́n ti ẹ̀, diẹ̀, ṣe omidan ni wọ́n àbí adélébọ̀? Ṣé wọ́n ti bímọ? Àbí, ẹ̀, tó bá jẹ́ ọkùnrin, ṣe wọ́n ti ní ìyàwó nílé àbí wọn ò tí ẹ̀ ti àbí bachelor ni wọ́n ni? Ṣé wọ́n ti bímọ àti pé àwọn èèyàn wo ni wọ́n máa ń tọ́jú gẹ́gẹ́ bí àwọn tí òyìnbó ń pè ní dependency. Àwọn wo ni wọ́n, ni wọ́n máa ń fún ní owó? Èèló ni wọ́n fẹ́ gbà ní ibi iṣẹ́ tí wọ́n wà yìí? Èèló ni wọ́n rò pé a lè fún àwọn tí ó máa jẹ́ kan ṣiṣẹ́ yìí bí ó ṣe yẹ, bí ó ṣe yẹ tí wọ́n dẹ̀ máa lè ran àwọn ọmọ tí wọ́n fẹ́ kọ́ lọ́wọ́? Tí a bá yẹ gbogbo àwọn ohun yìí wò ni a máa gbé iṣẹ́ fún wọn nípa iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. Iṣẹ́ yìí ni bí ìdánwò tí a ti ṣe fún àwọn ọmọ tí wọ́n fẹ́ kọ́ ní ẹ̀kọ́ yìí. Ìdánwò yìí ni ó máa ràn wọ́n lọ́wọ́ tí a fi máa mọ bí ó ṣe yẹ.